Mo rò pé ọ̀nà mi wà tí a lè gbà kọ ìwé yàtọ̀ sí ọwọ́. Ooo, tó bá je pé bí ka kọ ìwé pẹ̀lú ẹ̀rọ ayélujára, nǹkan kan nǹkan oto nìyẹn. Òun máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ nígbàkúùgbà. Akekọ́ sì ni mí, ṣé kò sí ìgbà kan tó wà tí mo kí ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi. Ní gbogbo ìgbà ni mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ìgbà mí, mo lè kọ ìwé pẹ̀lú ọwọ́ láti fún bí oṣù kán nìsìn ni mo ti ń ṣe, eh, ìdánwò ẹ̀kọ́ mi. Èyí tó sì ja sí wípé mo nílò láti kọ ǹkan púpọ̀ sí lẹ̀, àìjẹ́bẹ́ àwọn olùkọ́ mi máa fagi lé gbogbo ǹkan tí mo bá kọ, torí ó máa dábẹ́ ní pé mo mọ ǹkankan nípa ẹ̀ ní. So kí kọ ìwé pẹ̀lú ọwọ́ jẹ́ ǹkan tó ṣe koko, kò sì ní pé ǹkan tí mo ní, uhn, àǹfààní láti júle tí mo lè kọ pé, o dà mọ fẹ́ ṣe kíni mi ò dẹ̀ ní ṣe, kò se ǹkan tí mo le ṣe bẹ́ẹ̀. Ǹkan tí mo gbọdọ̀ ṣe dandan dandan ni.

Àmì ìràwọ̀ jẹ́ nǹkan kan ṣe tí ẹ̀sìn mi ò gbà láyè, but mo mọ àmì ìràwọ̀ tí mo jẹ́. Tí ó bá jẹ́ ń pé ti àmì ìràwọ̀ ni, kò sí nǹkan tí mo mọ̀ gbàgbọ́ nínú, nǹkan kan ṣe tí mo mọ̀ ni ẹ́, kò sí nǹkan tí mo mọ̀ gbàgbọ́ nínú tààrà bẹ́ẹ̀. Ó jẹ́ nǹkan tí ẹ̀sìn mi ò gbà láyè kì í ní gbàgbọ́ nínú. But mo mọ̀ pé àmì ìràwọ̀ Gemini ni mí, èyí tó túnmọ̀ sí ìbejì olójúmẹ́jì, mo ń ṣe ẹni tó lójúmẹ́jì. Mo jẹ́ èèyàn dáadáa, èèyàn tó ní ìwà tútù, todẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ tí àwọn èèyàn dẹ́ẹ̀ bọ̀wọ̀ fún, but ó ń pé mo jẹ́ olójúmẹ́jì yẹn, ẹ́ rọ̀, parapọ̀ ni ẹ́. So, ọ̀nà méjì ni mo fi gbàgbọ́ nínú ìràwọ̀ wiwó. Àkọ́kọ́ ni pé ẹ̀sìn mi ò faragbà, èkejì sì ni pé mo ò gbàgbọ́ nínú nǹkan tó ń fún mi. Kò ń ṣe ìwà mi ni ìwà tó ń darí sí mi. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ ẹni tó bọ̀wọ̀ fún àwọn èèyàn tí àwọn èèyàn sì bọ̀wọ̀ fún ni, ni dápadà, so mo ò gbàgbọ́ nínú ẹ̀, but mo mọ àmì ìràwọ̀ tí mo jẹ́.

Ìlẹ̀kẹ̀, ìlẹ̀kẹ̀ jẹ́ nǹkan tó fi ṣe ǹkan igi ní, àṣà tí mo ti wá, èyí tó jẹ́ àṣà Yorùbá. Sóò ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì gidigidi ni. Àwọn obìnrin ná máa ń sábà máa ń wọ ìlẹ̀kẹ̀, bó ti ò jẹ́ pé àwọn ọkùnrin wọ́n máa ń fi gba sí ìgbà wọ́, wọn máa ń fi sí ẹsẹ̀, èyí tó máa ń show. Irú ẹni tí wọ́n jẹ́ ní àwùjọ bíi Ọ̀túnba, òsì ọba or ọba gangan fúnra rẹ̀. So ó jẹ́ ǹkan tí àwọn obìnrin máa ń fi ṣe oge, ó sì jẹ́ ǹkan tí àwọn bíi ọba àbí ìjòyè ọba tán máa ń fi dá ara wọn mọ̀ láwùjọ.

Ọmọ ilé-ìwé ni mí, ṣo mo ní àǹfààní láti ní yàrá púpọ̀. Yàrá tí mo ń sùn náà ni mo ní pè o. Òun náà ni ó jẹ́ èyí tí mo fẹ́ràn jù. Ohun ni mo fẹ́ràn ki n ti maa ka ìwé. Òun ni mo fẹ́ràn kí n ti máa múra. Òun ni, kò sí pẹ́ ibì kan gan sefu wa tí mo ti lè lọ múra. Ìbẹ̀ nìkan náà ni mo ní. Òun nìkan náà de ni mo ti lè múra. Òun nìkan mo ti kàwé lè ka kàwé. Òun nìkan mo ti lè jẹun. Só mi o ní àǹfààní pé a ní ohun, yàrá jẹun, yàrá ìbùsùn, yàrá ìjókòó, yàrá ìgbafẹ́ ọ irú àwọn nǹkan mẹ́ẹ̀níì. Yàrá kan sì náà ni mo ní. Emi nìkan náà ni mò ń dé ń dàgbé. Èmi nìkan ni, ọmọ ilé-ìwé ni mí, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. Èyí tún mọ̀ sí pé mi o ní àǹfààní o ohun, mo ní àǹfààní láti máa lo oríṣiríṣi yàrá fún ìgbà yìí náà.

Ẹ̀rọ kọ̀m̀pútà tí mò ń lo jẹ́ ẹ̀rọ Dell, èyí tí ó ṣe ẹlẹ́ẹ̀kejì kọ̀m̀pútà tí mo máa rà. Àkọ́kọ́ tí mo rà ní, ọ̀ ń pè é ní Acer, sò lẹ́yìn Acer yẹn ni mo wáa ra Dell. Dell ti mo de n lo yi ohun ni, dell latitude D770 èyí ni o je eekeji mo si fẹ́ràn e gan engineering ni mo n ko ni school ohun de ni mo fi n se most àwọn iṣẹ́ ti mo maa n se èyí tó jẹ́ kí ẹ̀kọ́ mi kò máa lọ dáadáa, kání kí ń ṣè ohun ni, ẹ̀kọ́ mi ò bá ti fẹ́ so rí mọ́gí, ò kú ti fẹ́ já lú gbó bàáyí. Mò dupe lọ́wọ́ Ọlọ́run tó pè ṣe èleyìí fún mi.

Oríkì ìdílé mi jẹ́ oríkì kan tí ó jọjú, tó dẹ̀ jẹ́ ohun tí òfin bẹ́ẹ̀ common àárín àwùjọ. Ó jẹ́ ǹkan tí ó dá yàtọ̀ gidigidi gan. Apá kan tí mo mọ̀ náà ni, ọmọ gbòòrò mọ̀ rẹ́, ọmọ alágbàdo dé, ọmọ àtẹ́pẹ́pẹ́ nínú omi. Ìyẹn ni ó jẹ́ àtìbẹ̀rẹ̀. Ibo mi to wa n be bi. Sanya san mi labara ni di. Oríṣiríṣi ǹkan ló máa ń bẹ. Ó sì jálè lórí pé ní ìlú mi ó jẹ́ ìlú kan tí won òfi bẹ̀ fa wọn fẹ́ kí èèyàn máa yan èèyàn jẹ, tí wọ́n sì fẹ́ràn kí oníkálukú wá déédé sí ọmọlàkejì rẹ̀. So ohun tí ó ba oríkì wọn wa nìyẹn. Ó sì jẹ́ oríkì kan tí mo fẹ́ràn gidi gan síni.

Èyí tí mo fẹ́ràn ó dá lórí àsìkò àbí ìgbà àti àba ojú ọjọ́. Tó bá jẹ́ àsìkò tí mo fẹ́ kàwé ni tí mo sì fẹ́ sùn kíákíá, mo fẹ́ràn kí ma mu coffee. But tó bá jẹ́ àsìkò tí nǹkan tí ẹ fẹ́ ó dá wá tí mo fẹ́ máa fi nǹkan sọ́fun, mo fẹ́ràn kí ma mu tea tí ó sì dá lórí irú tea tó bá jẹ́. Mo fẹ́ràn tea eléwé ọ ti áwọn oloyinbo ń pè ní green tea ju àwọn èyí tí ó ní ṣòkòlati àti miliki nìkan lọ. Àsìkò àti ojú ọjọ́ ló máa ń, ló máa ń dá lórí nǹkan tí, tí mo máa fẹ́ràn ní inú meejèji. Mo fẹ́ràn coffee tí mo bá fẹ́ kàwé ọ tí mo ò fẹ́ sùn tí mo ní iṣẹ́ púpọ̀ tí mo fẹ́ ṣe tó sì jẹ́ pé mo fẹ́ ṣe mọ́júmọ̀ ni. Mo fẹ́ràn tea to ba je pe mo kan fe gbafe àbí mo kan fe gbádùn ara mi.

Ki i po tí emi máa ń fi sùn o, ìgbà díẹ̀ péréjì ni wọ́n fi ń sùn. Ìgbà mí ole jẹ́ boyá bí wákàtí boya mẹ́ta ni n o le fi sùn lójú mọ́. Ìgbà mí òun ti ẹni sùn rárá rí. Torí ọmọ akẹ́kọ̀ọ́ ni mí, mi ò sì ní àǹfààní láti máa sùn oorun púpọ̀. Ó sì wá jẹ́ akẹ́kọ̀ọ́ engineering tí ó jẹ́ nǹkan tó le ní ilé ìwé. Só, mo o ní àsìkò kan pàtó tí mo máa ń sùn. Ìgbà mí wákàtí márùn-ún, ìgbà mí wákàtí méjì, ìgbà mí wákàtí kan, ó dájú lórí nǹkan tí mo bá ń ṣe lówó. Or tó bá ní pé mo ní project kan tí mo ṣe tó wà pàtàkì fún mi láti ṣe. But tó bá ti jẹ́ àsìkò, àsìkò ọludé tí mo sì wà ní ilé, wákàtí mẹ́jọ mi máa ń pé dáadáa.

Oríṣìí ọjà ńlá rí, ọjàà, mo ti lọ sí ọjà tá ń pè ní Cairo market èyí tó wà ní Sango ní Ota, mo sì ti lọ sí Katangwa èyí tó wà ní Eko èyí tí mo rò pé o tóbi jù tí mo ti lọ ń ri computer village èyí tó jẹ́ ibi tí wọ́n ti máa ń ta àwọn ẹ̀rọ ayélujára oríṣìíríṣìí bíi kọ̀m̀pútà, bíi tẹlifóònù, àwọn ẹ̀rọ àgbọ̀ orin ní etí, oríṣìíríṣìí ẹ̀rọ i ná sì máa ń tà níbẹ̀. Ó jẹ́ ibìkan tó tóbi gan an tí àwọn èèyàn sì máa ń lọ lóòrèkóòrè láti lọ ra oríṣìíríṣìí ẹ̀rọ. Bi ti e je wípé àwọn oni jibiti won po ni ti won un wa ọ̀nà àti gba ow lowo ẹni ti o ba ti fura. So computer village ni ọjà ńlá tí mo lọ tí mo sì fẹ́ràn dáadáa.

Àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ ohun kan tí mo fẹ́ràn tí n ò ṣi kìí fi ṣeré, torí ko n ṣe gbogbo ìgbà àbí òorekoòòré la máa ń ríra. So èyí túmọ̀ sí n pé ìgbà tí mo bá ní àǹfààní láti rí wọn, mo fẹ́ràn kó jẹ́ ìgbà tí ó máa jẹ́ ìgbà tí ó rẹwà fún gbogbo wa tí a sì máa gbádùn ara wa. Èyí je àsìkò kan ti mi o kii fi ṣeré rara ti mo de gbádùn ki n maa ni ni oorekoore èyí tí mo sì ti ń wò ó ní ọjọ́ iwájú bí ọ̀sẹ̀ kan àbí ọsẹ́ méjì yìí láti ni, torí ó jẹ́ àsìkò kan tí mo ń gbádùn dáadáa tí mi ò ṣi kìí fi ṣeré rárá.

Ṣé ìyẹn mo ṣe é ṣe kí n má mọ ìtumọ̀ orúkọ mi? Ooh, o dá lé rí irú orúkọ tó bá jẹ́ orúkọ bí mẹ́ta àbí mẹ́rin ni mo ní. È kíní ni Adérọ̀gbà, èyí tó túmọ̀ sí pé mo wá láti ilé Adé, ó sì mú-- ó sì túmọ̀ sí pé ìgbà Adé tọ́dọ̀ tẹ mi, ó rọ̀ ìgbà fún, like ó, ìrọ̀rùn wà fún gbogbo ènìyàn. Orúkọ kejì ni Bámidélé, èyí tó túmọ̀ sí ọmọ ta bá gbé sí ọ̀nà jíjìn, tí àwọn òbí ẹ̀ sọ ní orúkọ ẹni kí ó fi dá mọ̀ pé ọmọ yìí, ọ̀nà tó, ibi tó bi sí ó jìnnà sí ilé, só kó tẹ̀lé àwọn lọ́ ile, itúmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni yen. Ẹlẹ́ẹ̀kẹta ni Alabi, eh, ala ka tó bí. Ooh, ìyẹn, ó ní ó jẹ́ nǹkan tó wà, tó dá tí ẹnikẹ́ni ní mọ̀. Ẹlẹ́ẹ̀kẹrin ni Abdullah, èyí tó jẹ́ orúkọ mi gangan, èyí tó tún túmọ̀ sí pé ẹrú Ọlọ́run so, ìtumọ̀ gbogbo orúkọ mi ni yen.

Mo jẹ ẹnìkan tó fẹ́ràn kó máa dá jẹ oúnjẹ ọ̀sán e. Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ kan tí kò ṣe pàtàkì púpọ̀ tí kò dèn- ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ. Bọ̀ àsìkò kásìkò tí ó bá jẹ́ tí mo bá fẹ́ jẹ, mo fẹ́ràn kí ń máa dá wà, kí n sì le máa dá jẹ oúnjẹ mi. Kò ṣe pé bi ẹni pé mo láhun o àbí mo. Mo kan tiẹ̀ fẹ́ràn kó jẹ́ wipé àsìkò ọ̀sán yẹn kì n ronú gbogbo ohun tí mo ti fàárọ̀ mi ṣe, ohun tí mo lérò láti ṣe fún ọjọ́ yẹn tí mo ò tíì ṣe àti èyí tí mo ti ṣe kì n de tún ọjọ́ mi kí ń tún ara dè fún ọjọ́ yẹn. So ìdí nìyí tí mo fi fẹ́ràn kí n máa dá wà láti jẹ oúnjẹ mi. Kí n lè tún ara mi mú fún ọjọ́. Tó bá jẹ́ ọjọ́ tí kò lọ dáadáa ni kí n mo, bi mo se máa tún ara mi dè tí o sì máa maa lọ dáadáa. Tó bá sì jẹ́ èyí tó ti ń lọ dáadáa náà ni kí n mo, bi mo se máa tún ara mi dè tí kò ní lọ láti ọjọ́ tó ń lọ dáadáa sí ọjọ́ tí ò ń lọ dáadáa.

Ṣé sì ni mí ọ̀hún, mo sì ń ní oníbàárà ọ̀. Èmi gangan ló ní oníbàárà àwọn èèyàn. Mò ń ní oníbàárà kankan lọ́wọ́ yí. Ọmọ ilé ìwé sọ ni mí. Mò ń gbèrò láti ní ohun kan tí emi máa ṣe tí máa fii ma pa wọ́dà tí máa fi ní oníbàárà. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ìwé mi àti ẹ̀kọ́ mi ni mo gbájú mọ́, tí mo sì ń fi gbogbo tara tara ṣe. So, kò sí ǹkan kan bí i oníbàárà ní ayé aye mi ni nisin. Bíya tí ń bá bẹ̀rẹ̀ sí ní ní okowo tí emi náà ṣe, boya máa ní oníbàárà, maa lè wá dáhùn ìbéèrè yìí dáadáa.

Ọ̀ tó sì ń lọ rada fún mi, à, ohun tí mo ṣe máa ń fara balẹ̀. Ẹ̀ tí nǹkan bá ti ń pọ gan, ìfọ̀kàn bále ni ohun gangan fún ara rẹ̀. Ọ̀kan máa ń balẹ̀, kò sí pé èèyàn máa máa ronú pé, "à, eléèyí kò sí, eléèyí kò sí." Tí ọ̀pọ̀ bá wà ju nǹkan tó lèrò lọ, ìfọ̀kàn bálẹ̀ kan ni ohun gangan fún ara rẹ̀. Bút tí nǹkan bá wà tí ẹnìkan tó máa kọ́kọ́ wá sí mi lọ́kàn ni ìyá mi, torí ìgbà tí kò fi bẹ́ẹ̀ ṣe púpọ̀ náà, òun ni ẹnìkan tí mò ń ri lórè kóòrè. So oun ni okan mi ma falo sọdọ re. Òhun kan mi tí mo máa tún ṣe ni, ó máa wùn mí kí n gbé àwọn ẹbí mi jáde pé akọtẹ́ẹ́ lọ gbáfẹ́ fún gba dé. Ohun tí mo rò pé ó máa wá sí mi lọ́kan ni ẹ̀ tí nǹkan bá pọ̀.

O ní ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ ní ilẹ̀ Yorùbá. Wọ́n máa ń ní "ajojẹ ló máa ń dùn", èyí tó túmọ̀ sí pé oúnjẹ tí èèyàn bá da jẹ kò le dàbí láíláí sí oúnjẹ tí èèyàn bá fún àwọn àrá àti ojulumọ́ jẹ. So mo fẹ́ràn kí máa pín oúnjẹ. Nǹkan kan ṣe tí mo fẹ́ràn nìyẹn torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà oúnjẹ máa ń tètè sun mi tí kò sì ní wù mí jẹ. Agaga oúnjẹ tó bá jẹ́ pé èmi ni mo sè é, bọ̀ tó bá ti jẹ́ pé mo sè é tí àṣipọ̀ ta fẹ́ jẹ lórí ẹ̀, ó máa ń lọ dáadáa lẹ́nu mi. So mo fẹ́ràn kí máa pín oúnjẹ dáadáa, mo ń se àhun, mo ń, mo ń la àhun rara sí ẹni kẹ́ni.

Ìgbà àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ lọ sí ìbílẹ̀ tí mo ti wá, ó jẹ́ ìgbà tí mo fẹ́ lọ kọ ẹ́hón ìwé exam mi tí màá fi bọ́ sí ilé-ẹ̀kọ́ gíga university ní ìlú Ibadan. So ìgbà àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ ló ni ẹ́. Ó sì jẹ́ ohun kan tí mo fẹ́ràn, bó ti jẹ́ pé mo fi bẹ́ẹ̀ gbàdúe púpọ̀ torí mo ní ìdí láti máa gbé ẹ́hón ṣe ìgbìyànjú láti pass exam mi ní gbogbo ìgbà. Ò pẹ̀lú gbogbo ẹ́ná ẹ̀hón, ó jẹ́, ó jẹ́ ìrìnàjò kan tí mo fẹ́ràn gan tí mo sì kúndùn ní gbogbo ìgbàkúùgbà tí mo mú dúndùn sí ọkàn mi.

Àmì tó wà ní orí, àmì tó wà ní abẹ àti lórí lẹ́tà. Àmì tó wà ní abẹ mo fi bẹ́ẹ̀ mọ̀ ọ́n dáadáa, but àmì tó wà lórí lẹ́tà a máa ń pè wọ́n ní doremi. Èyí tó jẹ́ kí n rántí àmì ni pé ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ní ọ̀un, ní ọdún díẹ̀ sẹ́yìn. Wọ́n fún wa ní ẹ̀kọ́ kan ní inú kíláàsì tí ó sì jẹ́ pé èmi nìkan ni mo gba. Èyí ló jẹ́ kí ó jẹ́ ohun, ohun tí ó ṣe koko fún ilé ayé mi tí mo sì máa ń rántí dáadáa ní oorekoore.

Ìṣe ọwọ́ kíkọ́, ìṣe ọwọ́ kíkọ́ jẹ́ ohun tó le ní ase ní agbègbè ọ̀dọ wa ni ìbí wa. Torí àwọn ọ̀gà yẹn, wọ́n ti má ń kí ìgbà táwọn fi kọ́ ni wọ́n máa ń fi wo ojú ìgbà ayé tí a wà nísìn. Ìgbà táwọn fi kọ́, àwọn èèyàn lè ṣe bó ṣe wun wọ́n tí kò sì ní sí ìjàmbá fún ẹni kankan. But láyé ìsìnyí, ṣe ọmọ tí ó mọ ẹtọ ẹ̀ tọ́ sì mọ ohun tó tọ́ ṣe ni ọ̀gá kan máa ńi pe ẹ̀, "Óyá gbé abọ́ kọ́ lọ fọ abọ́ fún mi, lọ pọn omi fún mi lọ." Èyii máa ń jẹ́ kí òun àwọn àrífín wà láàárín ọ̀gá àti ọmọṣẹ́ tí kò sì jẹ́ ọ̀nà kan tí mo máa gúnyàn, tí máa ń ṣàlàyé fún eyan kan láti ṣe. Kò dá rárá, mio fẹ́ràn kàkà bé kí eyan lọ sí ilé ẹ̀kọ́ tó ti máa ń kọ́ kíniún dáadáa.

Ẹ̀rọ fóònù tí mo ń lò jẹ́ ẹ̀rọ tí a ń pè ní Samsung, Samsung A23, èyí tó jẹ́ Galaxy series tí Samsung gbé jáde. So, ẹ̀rọ alágbèéká tí mo ń lò ní yẹ. Ki o to dìgbà yẹ́ mo kọ́kọ́ nlo Samsung A05 èyíí ti àwọn, àwọn ton maa nja kini gbà ton ji nínú ile mi nígbà ti mo n sun. Òyi tí mo rà lẹ́yìn rẹ̀ ni Samsung Galaxy A23 tó ṣe èyí tí mo ń lò lọ́wọ́, tí mo sì fi ń ṣe kiní tí mo ń se.